Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn, tí mo bá ti fẹ́ sùn, màá kọ́kọ́ lọ wẹ̀. Màá bu omi sí ara. Tí kò bá sí iná, màá lọ pọn omi ní ìdi kànga, màá pọn omi sí ara, màá fi kẹ̀ǹkẹ̀ ń wẹ̀. Tí màá wẹ̀, mo lè wà nínú ilé ìwẹ̀ fún bí i ìṣẹ́jú mẹ́ta àbí ìṣẹ́jú mẹ́rin tí màá wẹ̀ dáradára. Tí mo bá ti wá wẹ̀ tán, màá wá bọ́ sí orí àga láti jókòó. Tí mo bá ti jókòó, màá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá tẹ̀ dáadáa. Tí màá tẹ̀, tó ẹ́ pé èmi gan mọ̀ pé mo tẹ̀. Mo lè wà ní orí ẹ̀ fún bí wákàtí méjì tí òòrùn yẹn tí ó fi máa wá. Tí mo bá ti wá ṣe tán, màá wá bọ́ sí orí ibùsùn mi, màá tún wá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá mọ́ gbọ́ àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ọ̀kan láti jẹ́ kí òòrùn yẹn kó wa. Bí mo ṣe máa ṣe ṣí títí tí ìgbà míì ma wá, tí mo lè lo wákàtí méjì náà ní bí mo bá ṣe tẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní ìkíni. Bí mo ṣe máa ń ṣe ní ojoojúmọ́ tí mo bá ti fẹ́ lọ sùn, kò jú bá yẹn náà lọ.

Nígbà wo ni o kìí rìn ìrìn àjò fún isẹ? Ìgbà tí mo máa ń rìn ìrìn àjò fún isẹ, bí isẹ tí mo ń ṣe, mo ń ṣe isẹ aladani, tojewipé emi nìkan mo ń ṣe. Mo dẹ ń ṣe isẹ tí mo ń bá èèyàn ṣe. Isẹ tó máa ń gbé mi rìn ìrìn àjò lọ́pọ̀lọpọ̀ ìgbà kò ju isẹ tí mo máa ń bá èèyàn ṣe lọ. Torí pé gbogbo ìlú mòónká ni mo ti ń ṣe isẹ yìí. Tí wọn bá de fẹ́ pé mi pé láti ìlú mi pé kí n wá bá wọn ṣe isẹ, wọn máa ti pé mi bóyá bí ọjọ́ méjì sí ọjọ́ tí màá rìn ìrìn àjò. Torí láti múra lọ ṣe iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe ní ìlú náà, tí mi de tí dé ìlú yẹn náà le, òní mo se máa ń mú ìrìn àjò mi ní ojoojúmọ́ nìyẹn.